Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà tó ọgbọ̀n ìṣẹ́jú. Ìgbà mìíràn tó bá yá mi, ó lè má tó bẹ́ẹ, ó lè gbà gbà ju ogún ìṣẹ́jú lọ. Ìgbà mí ṣiré tí n bá kó sínú hold up àbí go slow àbí tí n bá pẹ́ kúrò nílé, ó lè gbà mí ní ogójì ìṣẹ́jú láti de ibi iṣẹ́.

Ó ti tó bi oṣù mélòó kan sẹ́yìn tí mo kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù. Mi kì í sábà gùn ọkọ̀ akẹ́rù torí wípé ọkọ̀ ìjọba ni mo máa ń gùn. Ọjọ́ tí ì bá rí ọkọ̀ ìjọba gùn àbí tí bá tí ń pẹ́ tí kò sì sí ọ̀nà mìíràn fún mi àti dé ibi iṣẹ́ ni mo lè ronú àti gùn ọkọ̀ akẹ́rù lọ ibi tí bá ń lọ.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Kódà ohun gbogbo tí ó bá ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ ni mo máa ń kọ. Mi ò yọ ohun kankan kúrò. Bí ó bá ṣe ń ṣẹlẹ̀ ni mo ṣe ń kọ kí a má ba à gbàgbé. Èyí tí mi ò bá sì rántí, màá béèrè lọ́wọ́ àwọn òṣìṣẹ́, tà jọ ń ṣiṣẹ́ èyí tó bá rántí, màá kọ ó lẹ̀. Gbogbo ìròyìn ni mo máa ń kọ ní ibi iṣẹ́

Ohun tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni ohun tí n bá fẹ́ ṣe àti àwọn tí mo fẹ́ ràn lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ mi. Ohun tí ó bá yẹ kí n ṣe ní àsìkò mo máa ń ṣe, àti wípé èrè iṣẹ́ tí n bá ṣe, nǹkan tí n bá rí lẹ́yìn iṣẹ́, ó jẹ́ àwọn nǹkan tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́.

Ohun tí mo máa ń ṣe ni wípé mo ti máa ń kọ gbogbo nǹkan tí àwọn oníbàárà mi bá fẹ́ àbí tí wọ́n bá nílò tí mo rò wípé ó lè bọ́ sí ojú ọpọ́n ní ibi ìpàdé sílẹ̀. Mo sì máa ń ṣe àyẹ̀wò wọn kí ó tó di ọjọ́ ìpàdé láti rán wọn létí. Mo sì máa ń fọkàn sí gbogbo ẹdun àti àwọn nǹkan tí wọ́n bá fẹ́ kí a ṣe fún wọn.

Mo maa n dari awon osise pelu owo lile sugbon owo to to. Mì í yàn wọ́n jẹ, mo sì máa ń fún wọn ní ààyè àti ṣe iṣẹ́ wọn, mi ì dó tìwọn lọ́rùn, mi sì ń pariwo lé wọn lórí tí ò bá yẹ tàbí kí n máa fìyà jẹ wọ́n. Mo máa ń na ọwọ́ ìfẹ́ sí wọn, ṣùgbọ́n mi bà wọ́n ṣeré ju pótí ẹ náà lọ o.

Mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú ọ̀yàyà àti inú dídùn àti ìfẹ́. Tí n bá ti rí ènìyàn láti ọ̀kan ni màá ti máa bú sí ẹ̀rín tí màá ti inú mi a sì ti máa dùn kí n tó de odo ẹní na. Èyí yóò jẹ́ kí ẹni náà mọ̀ pé kò dà, inú mi dùn gidi àti rí àti kí ohun wọ̀. Èyí dà lọ́pọ̀

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Mo ní aṣọ wíwẹ̀ tí mo máa ń mú lọ sí ìdi odò láti wẹ̀ àbí tí mo máa ń mú lọ swimming pool tí mo bá ti fẹ́ wẹ̀. Aṣọ wíwẹ̀ mi, mo fẹ́ràn rẹ̀ torí pé ó lẹ́wà gidi ó sì dára gan ni. Aṣọ wíwẹ̀ tí mo ní pọ̀. Mo ní tó mẹ́fà sí méje.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá ibùsùn mi. Mo fẹ́ràn yàrá ibùsùn mi torí pé ó tóbi, ó sì ní ààyè. Ibẹ̀ sì ni gbogbo ǹkan ìní mi wà àti gbogbo ẹrù mi. Kò sì sí ǹkan tí mi lè ṣe níbẹ̀. Mo máa ń jẹun níbẹ̀, mo máa ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́kan níbẹ̀, mo máa ń ṣeré níbẹ̀, mo sì máa ń gbàlejò níbẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ti ń ka àwòrán ilé. Kódà mo mọ bí a ti ń ka gidigidi gan-an ni. Mo mọ bí a ti ń ka torí wípé àwọn òbí mi kọ́ mi nígbà tí mo wà kékeré. Àwọn ẹ̀gbọ́n mi náà sì kọ́ mi. Àwọn ẹ̀gbọ́n mi méjèèjì ló mọ bí wón ṣe ń ka àwòrán ilé tó ṣì jẹ́ kí èmi náà mọ ka.

Mo máa ń gba owó lọ́wọ́ àwọn èèyàn pẹ̀lú òtítọ́ àti ìmọ̀ tó dára. Mi i se ayederu mo si maa n ko gbogbo owo ti n baa gba sile. Mo máa ń gba owó àwọn èèyàn pẹ̀lú ìfẹ́, ayọ̀ àti ìdùnnú àti ọ̀yàyà àti ọkàn mímu tí kò ní àbàwọ́n.

Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń sè dáadáa ni fried rice àti jollof rice. Oúnjẹ náà ni oúnjẹ tí mo fẹ́ràn jù láyé lọ́rùn. Mo mọ̀ bí a ti ń se oúnjẹ náà dáadáa torí pé ìyá mi kọ́ mi nígbà tí mo wà ní kékeré. Ìyá mi máa ń ṣe oúnjẹ náà fún wa, ó sì kọ́ mi bí a ti ń sè é dáradára.

Ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù, mo sì máa ń wá ọ̀nà tí mo fi máa mú ìdènà kúrò kíákíá. Mo máa ń fẹ́ àti ṣe àtúnṣe sí ìdènà ọkọ̀ tí ń bá rí lẹ́sẹ̀kẹsẹ̀ láì fi àkókò ṣòfò. Èmi kì í pẹ́ lórí àbí kí n tẹ̀tẹ̀ máa ronú ohun tí màá ṣe. Yálà màá ti ronú ohun tí mo fẹ́ ṣe kó tó dí pé ìdènà náà dé.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Káàdì iṣẹ́ mi ni káàdì ìdánimọ̀ tan fi ń mọ ibi tí mo ti ń ṣiṣẹ́ àti irú ipò tí mo dì mu nínú ilé iṣẹ́ náà. Káàdì náà jẹ́ káàdì tí mo máa ń mú káàkiri gbogbo ibi tí n bá n lọ torí tí bá rí wàhálà ọlọ́pàá àbí ǹkankan, káàdì náà ni yóò fi hàn ẹni tí mo jẹ́ àti iṣẹ́ tí mò ń ṣe.

Mo ní irungbọ̀n ṣùgbọ́n kò pọ̀. Irungbọ̀n díẹ̀ ni mo ní, kódà ó sì fẹ́ pín sí abala méjì torí wípé láàrín àgbọ̀n mi kò sí irun bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀gbẹ́ méjèèjì irun wà níbẹ̀. Mo fẹ́ kí irungbọ̀n yìí kó pọ̀ síi mo sì ń wá ọ̀nà tí màá fi má a dáa sí ti màá fi máa túnse tí yóò fi pọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ mi ni Aries. Ó jẹ́ Aries torí wípé wón bí mi ní ọjọ́ kejì, oṣù April. Gbogbo ẹni tí wọn bá sì tí bí ní àkókò náà Aries ni wón. Torí náà àmì ìràwọ̀ mi ni Aries ò.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fín túràrí. Mo fẹ́ràn láti máa fín túràrí gidi gan, torí pé ó máa ń jẹ́ kí eeyàn rùn dáradára, kí àwọn obìnrin sì gba ti olúwa rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin. Kódà oríṣiríṣi turarí tí mo ní ó pọ̀ jantìrẹrẹ. Èyí tó bá sì wù mí lọ́jọ́ ni mo máa ń lò. Mo lè lòkan lónìí, kí n tún lò mii lọ́la, kí n tún lò míi lọ́jọ́ kẹta.

Bẹ́ẹ̀ni o, mo máa ń rìn ní àlàáfíà àti ọ̀nà tó tọ́. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn àlàáfíà tí kò laìki wahalá rárá. Jẹ́ẹ́jẹ́ ni mo máa ń lọ, mo sì máa ń fi inú rere bá gbogbo ènìyàn lò. Mi kì í pariwo, mi kì í yàn eèyàn jẹ, mi i ṣe ojúsàájú. Àlàáfíà ni tèmi torí àlàáfíà ni ti ọmọ Ọlọ́run.

Bẹ́ẹ̀ni o, kódà mo fẹ́ràn oúnjẹ tó ní ata lọ́pọ̀lọpọ̀. Tí oúnjẹ kò bá ní ata tó, kò ní wú mi jẹ, kò sì ní dùn lẹ́nu mi. Ṣùgbọ́n oúnjẹ tó bá ní ata gan an ni mo fẹ́, torí oúnjẹ tó ní ata ló máa ń dùn jẹ, tó jẹ́ wípé ikún a máa bọ́ ní ìmú mi bí mo ṣe ń jẹ ẹ, tí màá mọ ọ̀pọ̀lọpọ̀ omi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára. Kódà ìpara aládìídùn ni mo máa ń fi sára. Mo sì máa ń fi sára lójoojúmọ́. Tí mo bá ti wẹ̀ tán, màá fi ìpara aládìídùn mi sára. Oríṣiríṣi ìpara aládìídùn ni mo ní. Èyí tó bá wù mí ni màá lò fún ọjọ́ náà. Mo lè lò kan lónìí kí n lò mìíràn lọ́la.

Ìlú Spain lókeòkun ni ó wù mí àti lọ ṣe ìsinmi. Ó wù mí àti lọ sí ìlú Spain lọ ṣe ìsinmi torí wípé etí odò pọ̀ nílú bẹ. Beach tí mo ti le máa ṣe eré, tí mo ti le gbá tẹ́gùn, tí mo ti le gbá ládùn, ó pọ̀ níbẹ̀. Mo sì rí èdè wọn bí èdè ìfẹ́, èdè oní ọ̀dún tí mo fẹ́ kọ.

Àwọn òbí mi àti àwọn ẹ̀gbọ́n mi àti àwọn ọ̀rẹ́ mi ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn àwọn òbí mi lọ́pọ̀lọpọ̀ torí pé àwọn náà fẹ́ràn mi dénú dénú, àwọn náà sì mú mi wá sí ilé ayé, tan sí ń tọ́ mi sọ́nà, tan sí ń pèsè gbogbo ohun tí mo ní. Mo fẹ́ràn àwọn ẹ̀gbọ́n mi náà gan ni.

Ìrọ̀rí méjì ni mo máa ń lò. Ó sì ti pẹ́ tí mo ti máa ń lo ìrọ̀rí méjì torí wípé ẹyọ kan e tẹ́ mi lọ́rùn. Ìrọ̀rí ẹyọ kan máa ń mú ọrùn ro mí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n ba sì jí lóru ni mo máa ń ní ara ríro níbi ọrùn. Ṣùgbọ́n ati igba tí mo ti bẹ̀rẹ̀ sí ní lo ìrọ̀rí méjì ni mi ò ti ní ara ríro ní ọrùn mọ́.

Òhùn tí mo máa ń ṣe ni wípé mo máa ń pín àkókò mi sí kélekéle kí n lè rí àkókò lò nígbà tí n bá wà nínú ìlà. Tí n bá ti pín àkókò mi sí kélekéle, màá le mọ bí wòn o ṣe lọ, yóò sì tu ní ǹkan tó wà fún ìgbà kọ̀ọ̀kan, n sì le lo àkókò mi dáradára tí màá sì ṣe gbogbo ntí mo fẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni, mò máa ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa. Kódà orí intaneeti ni moti fẹràn àti máa ra nnkan ju báyìí. Gbogbo ohun tí má sì ti fẹ́ rà, orí íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń sábà ra torí wípé ó rọrùn púpọ̀ púpọ̀. Mi ò nílò láti kúrò nínú ilé mi láti ra ǹkan tí mo fẹ́ rà. Inú yàrá mi ni wọ́n a ti wá gbé ohun tí n bá rà bá mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń gbọ́ podcast dáadáa. Kódà, ìkan nínú àwọn ọ̀rẹ́ 'bìnrin mi tó sún mọ́ mi jù, ó ń ṣe podcast. Ó ṣẹ̀ṣẹ̀ dá podcast tirẹ̀ sílẹ̀, mo sì máa ń gbọ́ tó bá ti fi síta. Kódà mo ń rònú ọ̀nà tí mo le gbà sọ fún un pé tí yóò fi mú podcast rẹ̀ dáa si.

Ó ti tóbi oṣù kan sẹ́yìn tí mo ti kẹ́yìn fò. Kódà mi ò lè rántí ọjọ́ náà pàtó ṣùgbọ́n mo mọ̀ pé ó ti tóbi oṣù kan sẹ́yìn. Yálà ó ju oṣù kan lọ pẹ̀lú díẹ̀, àbí ó kú díẹ̀ kò tó oṣù kan. Mo fẹ́ràn láti máa fò, mo máa ń fò dáadáa, but o ti pẹ́ díẹ̀

Ohun tí mo fi má n ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé ni wípé mo má n pín àkókò mi sí méjì. Ìdá ọgọ́ta fún iṣẹ́, ìdá ogún méjìdínkùn fún ìgbésí ayé. Mo sì má n jẹ́ kí ọ̀nà wà tó jẹ́ wípé méjèèjì kọlu ara wọn.